Èmi máa ń ṣe abasepọ̀, pẹlu áwọn alábàṣisepọ̀ mi ní oríṣiríṣi ọ̀nà. Lẹ́yìn tí ó tún dá lé lórí irú ìbáṣepọ̀ tí ó jẹ́ àti irú ènìyàn tí à ń sọ ń pa ẹ̀. Àmọ́ èyí tí ó jẹ́ kókó o ìdáhùn ni í pé tí ǹkan nínú àwọn alábàṣepọ̀ mi bá fẹ́ ṣe ayẹyẹ, yàtọ̀ fún pé a yọjú síbi ayẹyẹ náà, a tó máa ń gbìyànjú láti ṣe ètò látàrí pé à ń ṣe ìrànlọ́wọ́ fún ẹni náà pẹ̀lú owó tí a ó dàjọ lápapà. Tóbá sì jẹ́ ẹni tí mo le fún ní nǹkan lọ́tọ̀, látọwọ̀ àpò ara tèmi gangan fún rara à mi. Mo má ń ṣe bẹ́ẹ̀. Mo máa fún ẹni náà ní nǹkan yálà owó àbí nǹkan tí màá fi owó rà tí màá gbé fun gẹ́gẹ́ bí ẹ̀bùn. Yàtọ̀ fún yi hun, a tún máa ń sè gbìyànjú láti yọjú síbi òde náà láti fi yẹ́ ẹni náà sí. Yàtọ̀ fún yi hun tí irú ènìyàn bẹ́ tí ó bá fẹ́ ṣe iṣẹ́ kan, bóyá iṣẹ́ náà pọ̀jù lọ, mo máa ń gbìyànjú láti ran ẹni náà lọ́wọ́ láti jẹ́ kí iṣẹ́ náà rọ̀ lọ́rùn. Ìgbà míràn, a máa ń ṣe àbẹ̀wò ni tí ẹni náà ò bá wá sí ibi iṣẹ́ yálàa torí nǹkan kin-ní àbí kejì, a máa ń gbìyànjú láti lọ bẹ̀ ẹ́ wò láti mọ kí ni ohun tí ó fà á tí ò fi yọjú sí ibi iṣẹ́. Bóyá ó mọ̀ ọ́n mọ̀ ni o àbí látàrí ìpèníjà kan àbí méjì léèyí tí kò rí ọgbọ́n dá sí. Bóyá òun ni ó fà á, a máa ń sè gbìyànjú láti yọjú sí ibẹ̀ láti mọ̀ kí ni ó fà á tí ẹni náà ò fi lè wá sí ibi iṣẹ́.

Oṣù kọkànlá, oṣù kọkànlá ọdún, ìn ní àbími ṣáyé. Oṣù ẹlẹ́ẹ̀kọkànlá yìí ni oṣù tí àwọn olóyìnbo ń pè ní nínú kalẹ́ndà tí ti ènìyàn ń pè ní November. Oṣù November tí se oṣù kọkànlá ni àbími ṣáyé.